Orin tí mo fẹ́ràn jù lọ ni orin P-Square. Mo máa ń gbọ́ ní àárọ̀, mo dẹ̀ máa ń gbọ láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó sì máa ń mú mi lára yá gágá. Inú mi sì máa ń dùn pẹ̀lú ti bá ń gbọ́ orin yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń ṣe ìwúrí fún mi ní gbogbo ìgbà láti má ma ronú.

Ẹ ẹ̀pà lóríṣiríṣi ọ̀nà la lè gba yan ẹ̀pà. But ta bá fẹ́ ṣe kúli, a máa lo ẹ̀pà yẹn. Ka tó wá din nínú òròró, a máa ń rí ẹ̀pà ra àti kúli ra lọ́dọ̀ awọ́n aláta. A sì máa ń fi ẹ̀pà mú gàrí, àwọn eeyan sì máa ń fi pa nu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ebi bá ń pa ni.